Ṣé o ní ìwà tó dára nígbà tí o bá ń jẹun? Mo ní ìwà tó dára nígbà tí mo bá ń jẹun. Nítorí pé àti kékeré, òhun ni wọ́n ti kọ́ wa pé tí a bá ń jẹun ní ọwọ́ kí a má ṣe sọ̀rọ̀. Tí a bá de n jẹun, ká má ṣe, ká má ṣe, ẹ́, ṣe ohunkóhun mi. Ká má ṣe ṣe ohunkóhun mi yálà pé a fẹ́ bá yan sọ̀rọ̀ ni. Pàápàá ju lọ. Ohun tó mọ́ àwọn ènìyàn ní ara, tó mọ́ àwọn ènìyàn lára ní lásìkò tó jẹ́ pé tí wọ́n bá ń jẹun, ẹlòmíràn yóò mọ̀tẹ fọ́nu. Yóò mọ̀tẹ fọ́nu. Íyèn ó dára tó. Gbogbo eléyìí òhun ni wọ́n ti fi kọ́ wa láti kékeré pé kí a máa máa ṣe tí a bá ti ń jẹun. Tí a bá ti ń jẹun, a ò kí ń, a ò kí ń ṣe ohunkóhun. Kóde tó dí pé, kóde tó dí pé máa bẹ̀rẹ̀ sí ní jẹun, tó oúnjẹ máa tì bu oúnjẹ mi síta. Màá, omi tí mo máa mu àbí nǹkan ẹlẹ́rìndòdò tí mo máa mu sí oúnjẹ náà a ti wà lẹ́gbẹ̀ẹ́ mi. Nítorí pé tí oúnjẹ náà bá ta, tó bá ta, tí mo bá nílò láti mu omi láti lè fi pana ata yẹn tí òfin ní, ẹ́, já sí nǹkan mi, màá tètè mu omi. Tàbí tí oúnjẹ náà bá fún mi lọ́rùn, tó bá fún mi lọ́rùn tó jẹ́ pé mo nílò láti tètè mu omi láti lè fi tì í. Ẹ̀, gbogbo àwọn nǹkan báyìí la ti kọ́ wa láti kékeré. Ti o ba fe jẹun fi omi si egbe e je ki owo re ko maa dúró lórí tábìlì ẹ̀, ṣíbí ẹ mu dáadáa. Fọwọ́ mu ṣíbí ẹ dáadáa. Kò sì lo ohun tí àwọn òyìnbó máa pè ní napkin. Kò fi sí ọrùn. Ẹ̀, nítorí àwọn oúnjẹ mí tó bá jẹ́ pé bí oúnjẹ elépo, tí èèyàn bá jẹ tó jẹ́ pé ó lè fẹ́ já e, ó lè fẹ́ já sí i ẹniyan ni aṣọ, yóò bọ́ sí orí napkin kò ní dé ibí aṣọ tí èèyàn wọ̀. Ẹ̀, mo ní ìwà, mo ní ìwà tó dára nígbà tí mo bá ń jẹun. Mo ní ìwà tó dára gan ni.

Sọ fún wa nípa ìgbà tí o sọnù ní ibi tí o kò mọ̀. Àh, kì ń ṣe, kì ń ṣe, eh, ìròyìn kékeré o. Kódà ó, ó pani lẹ́ẹ̀rín gidi gan ni. Ọjọ́ tí ó ṣẹlẹ̀ sí mi tí mo sọnù ní ibi tí mi ò mọ̀. Ibi kì ń ṣe pé mi ò, mi ò dé bẹ́ẹ̀ ri o. Mo dé bẹ́ẹ̀ ri ṣùgbọ́n mo gbàgbé ọ̀nà. Mo gbàgbé ọ̀nà, mo wá sọnù. Àh, n tọ́jú mi rí lọ́jọ́ yẹn kì ń ṣe kékeré o. Kì ń ṣe kékeré rárá ni. Eh, ibi tó ti ṣẹlẹ̀, ibi tó ti ṣẹlẹ̀, eh, ọ̀nà ìwó road, ọ̀nà ìwó road. Eh, ẹni tí mo sì ń wà lọ, ọ̀rẹ́ mi kan ni mo n wà lọ. Ti mo kan ni kin lo kin lo ki, kin lo ki mo n ṣeré lo sodo e ni ìgbà tí mo dé ibi tí, eh, ojú pópónà tí mà ti yà, ọ̀nà yẹn wá pín síbi ọ̀nà bí mẹ́rin. Èmi ò wá rántí ì ti a ti yà. Mo kàn ṣáà yà sí ìkan. Mo kàn ṣáà yà sí ìkan. Mo yà sí ìkan, mo wá ń lọ, mò ń lọ, mò ń lọ, mò ń lọ. Ìgbà tí mo rí pé, àh, mi ò mọ̀. Mi ò dé ibi tí tó yẹ kí n dé. Mi ò ilé tó yẹ kí n rí, mi ò rí. Àh, bí mo ṣe padà níyen o. Torí ayé ìgbà yìí kò sí nǹkan tó ń jẹ́ fóònù tí mo fi le ní kí n pe ọ̀rẹ́ mi pé, "À kó wá mú mi níbí báyìí." Mi ò sì kò sì sẹ́ń tí mo le bí torí orú ilé wọn kò lórúkọ tí mo fi le sọ pé kí n fi bèèrè lọ́wọ́ èèyàn kí n fi, kí n fi júwe. Kò sí ẹni tí mo le bí. Àmọ́ bí mo ṣe parí ẹ, mo padà ni o. Mo padà ni. Mo padà ni. Kódà ọjọ́ náà ó dùn mi gidi gan ni torí mo ṣòfò owó mọ́tò tí mo wọ̀ lọ́jọ́ yẹn. Mo ṣòfò owó mọ́tò tí mo wọ̀ lọ́jọ́ yẹn. Ó dùn mi gan. Lẹ́yìn ìgbà tí mo ti dààmú, mo dààmú fún mi wákàtí kan sí méjì tí mo fi ń wá ilé yẹn tí mo fi ń wá ojú ọ̀nà yẹn káàkiri tí mi ò rí. Ìgbà tó sú mi, òun ni mo yáwó, wò ó pé wọ́n ní bí wájú ò bá ṣe lọ, ẹ̀yin a ṣà ṣe ń padà sí. Bí mo ṣe padà niyẹn o. Ko ju bẹ́ẹ̀ lo o.

Ṣé o máa ń bínú nígbà tí o bá wà nínú ọkọ̀? A! Mo ní ò ń bínú, mi ò ń bínú, mi ò ń bínú. Ṣùgbọ́n lóòótọ́, èèyàn máa ń rí àwọn nǹkan tó pé kó máa ń tó lè bíyàn nínú. Ẹ̀yàn lè rí àwọn nǹkan tó pé ó lè bíyàn nínú, ṣùgbọ́n mo máa ń gbìyànjú láti má bí mí. Ṣùgbọ́n tó bá wá jẹ́ ǹkan tó jẹ́ pé ó kọjá ààyè, tó kọjá ǹkan tí agbára mi àbí ǹkan tí mo lè gbà mọ́ra, eh, màá bínú, màá bínú. Eh, màá bínú. Ẹ̀ kò dẹ̀ sí pé kò sí, ẹ kò ṣẹ́ṣẹ nínú ìbínú. Eh, torí bí Bíbélì ti ń sọ fún wa ní bínú, ṣùgbọ́n má ṣe dẹ́ṣẹ̀. Kò ṣe éṣe nínú ìbínú tí ìbínú èèyàn bá ti jẹ́ ìbínú tó mọ́. Eh, mo, eh, ẹ̀ẹ̀kọ̀kan. Ṣùgbọ́n kì í ṣe gbogbo ìgbà ni mo máa ń bínú tí mo bá wà nínú ọkọ̀, kì í ṣe gbogbo ìgbà. Ẹ̀ẹ̀kọ̀kan, ẹ̀ẹ̀kọ̀kan. Ó dẹ̀ jẹ́ kí ẹ̀yàn máa ṣẹ́ lẹ́ẹ̀kọ̀kan torí agbègbè ibi tí èèyàn ti bá rẹ̀, eh.

Sọ fún wa nípa iṣẹ́ ilé kíkọ́. Àwọn èrò díẹ̀ láti bẹ̀rẹ̀, ohun tí à ń kọ́, ẹni tí ó ń ṣiṣẹ́ ní àkókò wo? Ah! Nípa iṣẹ́ ilé kíkọ́, ìyẹn tí àwọn tó ń ṣe tí a máa ń pè wọ́n ní bricklayer. Àwọn ni a máa ń pè wọ́n tí àwọn olóyìnbo sì máa ń pè wọ́n ní bricklayer. Bricklayer ni àwọn Yorùbá máa ń pè wọ́n. Eh! Ohun tí à ń kọ́, ohun tí à ń kọ́ náà ni ilé. Yàlà pé èèyàn fẹ́ kọ́ shop àbí èèyàn fẹ́ kọ́ ilé tí èèyàn ń gbé àbí èèyàn fẹ́ kọ́ ibi ilé iṣẹ́, eh ilé náà ni gbogbo ẹ̀. Àti shop àti ilé gbígbé àti ilé tó jẹ́ pé fún ibi iṣẹ́ ni. Ilé kíkọ́ náà ni gbogbo ẹ̀. Eh! Àwọn ẹni tí ó máa ń ṣiṣẹ́ yìí, òun ni mo ti sọ síwájú. Àwọn ni a ń pè ní àwọn bricklayer. Bricklayer la máa ń pè wọ́n. Bricklayer la máa ń pè wọ́n. Eh! Bricklayer ìgbà mí, àwọn mìíràn máa ń wà tó jẹ́ pé wọ́n máa jẹ́ àwọn tó pé wọ́n má ń, tó jẹ́ àwọn tó máa ń kó àwọn bricklayer wá. Ìgbà mìíràn máa ń wà tó jẹ́ pé àwọn ilé iṣẹ́ mìíràn máa ń gbà. Ìyẹn pé wọ́n máa ń kó àwọn tó máa wá ṣiṣẹ́ wá. Ṣùgbọ́n àwọn tó máa ń ṣiṣẹ́ ilé kíkọ́ tó ń kọ́ ilé ìyẹn gangàn, brick, brick, bricklayer la máa ń pè wọ́n tàbí ká pè wọ́n ní bricklayer. Eh! Ni àkókò wo? Kò sí àkókò tí wọ́n o le kọ́lé. Àwọn elo mi wà tó jẹ́ pé mọ́júmọ́ wọ́n máa ń kọ́lé nígbà tí eh àwọn, tí ina ba wà fún wọn àti oore-ọ̀fẹ́ ẹ̀ bá wà fún wọn láti le ṣe iṣẹ́ mọ́júmọ́. Àwọn mìíràn sì wà tó jẹ́ pé láti àárọ̀ tó bá ti bẹ̀rẹ̀, wọ́n á parí ẹ̀ nínú ọwọ́ irọ̀ le.

Ṣàlàyé ibi tí ò ń gbé. Ibi tí mò ń gbé, ilé ara mi ni mò ń gbé, ilé ara mi ni mò ń gbé. Ehn, kò sì jìnnà sí ìgboro, ibi tí mo kọ sí kò jìnnà sí ìgboro. Hmm, eh, ìyàrá tó wà n bẹ́ẹ̀, ìyàrá mẹ́, ìyàrá mẹ́ta, eh, ilé olo- ilé oní yàrá mẹ́ta, òun ni mò ń gbé, òun ni mò ń gbé. Ohun tí mo sì máa ń rí láti fèrèsí, eh, tí máa yọjú láti fèrèsí, mo máa ń rí àwọn ọkọ̀ tí wọ́n máa ń kọjá, àwọn ọkọ̀ tí wọ́n máa ń kọjá, mo máa rí àwọn ọkọ̀ tí wọ́n máa ń kọjá. Iye ọdún tí mo ti wà n bẹ́ẹ̀ báyìí sì yóò ti máa lọ bí ọdún bí márùn-ún sí mẹ́fà tí mo ti dé bẹ̀ tí mo ti ń gbé bẹ̀, a ti máa lọ sí bí ọdún bí márùn-ún sí mẹ́fà tí mo ti ń gbé bẹ̀.

Ọ̀rọ̀ wo ni ò ń lò tí àwọn ará ibò mìíràn kò ní yé? Ọ̀rọ̀ tí mò ń lò tí àwọn ará ibò mìíràn tí ò ní yé, ẹn kò sí ọ̀rọ̀ pàtàkì kan tí mo ní yẹn tàbí gbólóhùn tí mo lè sọ pé mo máa ń lò tí kò ní yé àwọn ará ibò mìíràn. Ẹn torí èdè kan náà ni gbogbo wa jọ́ n sọ èdè wa ó sì yé ra wa. Àfi tó bá jẹ́ pé àwọn a ṣé, kò sí, kò sí ọ̀rọ̀ tí mò ń lò, kò sí ọ̀rọ̀ tí mò ń lò a tàbí tí bá máa ní kí n ró dáadáa o, tí bá máa ní kí n ró dáadáa. Ẹn àwọn ọ̀rọ̀ tí mo máa ń lò, ẹn a lè pè ní àwọn ẹ àwọn ọ̀rọ̀ àṣámọ́. Àwọn ọ̀rọ̀ tó jẹ́ pé tí èèyàn bá sọ. Ẹn tó jẹ́ pé àwọn ọmọ ìgboro ló máa ń sọ irú àwọn ọ̀rọ̀ bẹ́ẹ̀. Tó jẹ́ pé àwọn ọmọ ìgboro nìkan ló lè yé ẹni tí ò bá kí ń sọmọ ìgboro kò le yé e. Ẹn ìkan nínú àwọn ọ̀rọ̀ náà ni'wọ́n n máa ní jápa. Tí wọ́n bá ní kí ẹ̀yàn jápa, ìtunmọ̀ ẹ̀ ni pé kí ẹ̀yàn kúrò ní ibi tí ẹ̀yàn wà, kí ẹ̀yàn sálọ. Ẹ ẹni tí ò bá sí ní ìgboro kò ní yé. Ẹ ẹni tí ò bá kí ń sọ ọmọ ìgboro kò ní yé. Àwọn ọmọ ìgboro náà ni wọ́n máa ń lò ó, àwọn ọmọ ìgboro ni wọ́n máa ń lò ọ̀rọ̀ náà. Àwọn ọmọ ìgboro ló máa ń lò.

Sọ fún wa nípa ẹ̀rọ tí a ń lò lóko. A, ẹ̀rọ tí a ń lò lóko. A, mi ò kí ń ṣe ọmọ àgbà bíbàyẹn náà o. Mi ò ṣe ọmọ àgbà bíbàyẹn náà o. Èmi ò ń fi bẹ́ẹ̀ lọ sóko. Mi ò ń fi bẹ́ẹ̀ lọ sóko. Àwọn ẹ̀rọ tí mo lè kan le sọ, tí mo lè tọ́ka sí, òun náà ni, eh, igbó akítọ́lá. Igbó akítọ́lá. Nígbà yẹn tí èèyàn bá ṣèṣe ní oko, bóyá èèyàn ṣán oko tí àdáwá ṣèṣì bé lẹ́sẹ̀, àbí tí kankan ṣáa ṣẹlẹ̀ tó mú ẹ̀jẹ̀ jáde lára èèyàn, wọ́n á sáré lọ, eh, igbó akítọ́lá yẹn, wọ́n á já ewé ẹ̀. Wo. A ja ewe e tí wọ́n bá ti já ewé ẹ̀, wọ́n á wá sáré lọo tàbí ka ramọ́wọ́, ka ramọ́wọ́, ka ramọ́wọ́. Wọ́n á wá boya bí omi kékeré, wọ́n á kaàn sí i, wọ́n á ramọ́wọ́, wọ́n á ramọ́wọ́, wọ́n á ramọ́wọ́. Tí wọ́n bá ti ramọ́wọ́ tó ẹni pé ó ti já tó ti já bútẹ́ bútẹ́ tó ti rọ̀, wọ́n á gbe dé, eh, ibi tí ọgbẹ́ ti tó ti tó ti tó ti ṣè eeyàn. Ibi ti o gbe ti se eeyan teje ti n jáde tí wọ́n bá ti gbé sí i tí wọ́n fi bo ojú ibẹ̀ àbí ojú egbò yẹn, ó máa mú kí ẹ̀jẹ̀ náà kó dúró. A dá, a dá ẹ̀jẹ̀ dúró. Ó máa ń dá ẹ̀jẹ̀ dúró. Àwọn àgbà lọ́ máa s-- àwọn àgbà lọ́ máa ń fi bẹ́ẹ̀ lò. Àwọn àgbà lọ́ máa ń fi bẹ́ẹ̀ lò ní jọ̀ọ́ùn. Eh, ohun tó wá yí padà náà ní ìsìn npé ayé ti di ayé, eh, ìṣègùn òyìnbó. Ẹ̀hẹn, ó ti di ayé ìṣègùn àwọn òyìnbó tó jẹ́ pé tírú ẹ̀ bá ṣẹlẹ̀ ní ìsìn, eh, èyí tàwọn èèyàn, tawọn olóyìnbó tó ń pè ní spirit, oun lọ́ máa lò. Oun lọ́ máa lò dípò hun tí àwọn ìjọ̀un, àwọn ará ìjọ̀un tó ń lò tán ewé, bí wọ́n á lò dípò ewé akítọ́lá tí àwọn ará ìjọ̀un máa ń lò láti lè fi dá ẹ̀jẹ̀ dúró.

Ìgbà melo ni ìrìn àjò rẹ lọ sí ibi iṣẹ́ má ń gba, ìrìn àjò mi lọ sí ibiṣẹ́ lójojúmọ́ oma ń gba tó wákàtí kan wákàtí kan ló máa ń gbà lójoojúmọ́ láti lọ sí ibi iṣẹ́. Eéh, ìyẹn mo tí máa ń lọ ní ẹ̀ẹ̀mẹ́fa láàrín ọ̀sẹ̀ láàrín ọ̀sẹ̀ lọ́jọ́ mẹ́fà tantan ọjọ́ mẹ́fà, ọjọ́ mẹ́fà láàrín ọ̀sẹ̀ ni mo fi má lọ ibi iṣẹ́ òun ni mo fi máa ń lọ ibi iṣẹ́. Ìrìn-àjò tí mo ṣì máa ń rìn lójúmọ́, ó máa ń gbà mi tó wákàtí kan kí n tó dé ibi iṣẹ́ láti ìle mi lọ sí ibi iṣẹ́.

Sọ fún wa bí o ṣe ń ran ìdílé lọ́wọ́ pẹ̀lú owó. Hmm. À, mò ń ṣojúṣe mi. Dandan ni mò ń ṣojúṣe mi. Gẹ́gẹ́ bí bàbá, gẹ́gẹ́ bí ọkọ, ẹ́ẹ̀, gẹ́gẹ́ bí ọmọ nínú ìdílé, gẹ́gẹ́ bí ọkùnrin, mò ń ṣojúṣe mi. Ẹ̀, mò ń ṣojúṣe mi bí mo ṣe ń ran ìdílé lọ́wọ́ pẹ̀lú owó nìyẹn. Mò ń ṣojúṣe mi. Àwọn tí mo le ní ń rán lọ́wọ́, àwọn tó-- àwọn ẹbí mi náà ni. Àwọn ẹbí mi, ìyàwó, ọmọ àti àwọn ẹbí mi. Ẹ̀, àwọn tí mo le ní ń rán lọ́wọ́ ni. Àwọn tí mo le ní ń rán lọ́wọ́ ni. Ẹ́, ìpinnu. À, ohun tí mo ṣe ìpinnu náà nítorí n-nǹkan tí èèyàn bá ti rí ní, ní ìrírí pé ojúṣe èèyàn n, ojúṣe si ree o, ó jẹ́ dandan láti ṣe. Ojúṣe ò kí ń ṣe ǹkan tí èèyàn máa sọ pé ẹ́, à, à, bóyá àbí kí èèyàn máa ṣe iyèméjì lórí ẹ̀. Ohun tí a bá ti pe lójúṣe dandan ni. Dandan ni fún èèyàn láti ṣe. Ẹ̀, bí mo ṣe ìpinnu náà nìyẹn. Nítorí pé mo rí, mo rí ìrànlọ́wọ́ yẹn gẹ́gẹ́ bí ojúṣe mi. Ẹ̀, bí mo ṣe ìpinnu náà nìyẹn. Kò sí ohun tó yí padà o. Kò sí ohun tó yí padà. Mo sì ń ṣe ojúṣe mi gẹ́gẹ́ bí ojúṣe. Mo sì ń ran ìdílé mi lọ́wọ́ pẹ̀lú owó. Ni ìwonba bí agbára mi ṣe ka, mò ń gbìyànjú, mò ń ṣe ẹ̀tọ́ mi.

Ṣé o máa ń mu àwọn ẹ̀rọ ìlera? A, mo máa ń mu àwọn ẹ̀rọ ìlera o, mo máa ń mu dada. Mi ò kí ń fi ń ṣeré. Yálà ti tòyìnbó ni àbí ti, ẹ́, alágbo. Mo máa ń mu, mo máa ń mu torí mi ò kí ń fi ìlera mi, mi ò kí ń fi ń ṣeré rárá. Mi ò fi ìlera mi ṣeré rárá, mo máa ń mu, mo máa ń mu. Mi ò ń dúró di àsìkò ìgbà tó bá tó rẹ̀ mi kí n tó mu ẹ̀rọ ìlera. Mi ò ń dúró dìgbà yẹn, ẹ́, ó rẹ̀ mi ó kò rẹ̀ mi, ó ti bá rí pé mo bá ti ṣe iṣẹ́ jù tí mo ti ṣe wàhálà jù tí mo rí pé ara fẹ́ máa ro mí, màá lo. Èmi o dúró pé kí ààrẹ kó mú mí mọlé kó tó di pé máa lò èrọ̀ ìlera.

Báwo ni o ṣe máa ń kojú àwọn ìṣòro ní ibi iṣẹ́? A! Mo máa ń fi ọkàn akin ni mo fi máa ń kojú ẹ̀ o torí pé kò rọrùn rárá, kò rọrùn, kò rọrùn. Ọkàn akin ni mo fi máa ń kọjú ẹ̀. Eh, tí èèyàn bá ní ọkàn akin èèyàn, èèyàn pé ọkà tí ò sí ìbẹ̀rù, eh kò sí ohun tó ń jẹ́ ẹ̀rù. Torí nígbà mìíràn wà tó jẹ́ pé àwọn ìṣòro míì máa dé tó jẹ́ pé a, a fẹ́ kọjá agbára èèyàn. Ṣùgbọ́n pélu ọkàn akín ti èèyàn bá ní ọkàn akín ehn, ọkàn akín té èèyàn dẹ̀ tún wà ní ẹ̀mí sùúrù torí nígbà mìíràn wà tó jẹ́ pé tí ìṣòro bá dé nígbà mìíràn ó gba kí ẹ̀yàn fi sùúrù kí ẹ̀yàn fi ṣe. To jẹ̀ pé tí eeyàn ò bá ní sùúrù tó jẹ́ pé èèyàn kan ṣà ń fẹ́ máa lo agídí fi máa ṣe, èèyàn ò ní, èèyàn ò ní rí, kò ní ẹ, èèyàn ò ní láṣeyọrí lórí ẹ. Èèyàn òní ní àṣeyọrí lórí ẹ, so nítorí náà eh ọkàn akin àti ẹ̀mí sùúrù, hm ẹ̀mí sùúrù, eh kí yẹn nà dẹ́ẹ̀ jẹ́ ènìyàn, èèyàn tó jẹ́ pé eh ó ṣe tán láti kọ́, láti gba ẹ̀kọ́ eh lọ́dọ̀ àwọn, àwọn, àwọn alábàásisẹ́pọ̀. Torí nígbà mìíràn wà tó jẹ́ pé eh ìṣòro mí ò máa le tó jẹ́ pé èèyàn òun kódà yóò kọjá eh ìń, ìń dé, yóò kọjá ọgbọ́n orí èèyàn. Tó jẹ́ pé àwọn alábàásisẹ́pọ̀ èèyàn ni yóò kọ̀sọ̀ fún ẹ pé oke ẹ ṣe báì, ṣe báì. Tí èèyàn bá sì tí gbọ́rọ̀ sí wọn lẹ́nu tí èèyàn ṣe lè ṣe léyìí, èèyán a ní, ní, nígbà mìíràn tó jẹ́ pé ó dẹ̀ máa di oh ẹ̀ ìṣòro náà, èèyàn á dẹ̀ ẹ́, èèyán a ṣẹ́gun ìṣòro náà. Nítorí náà, ọkàn akin eh kí eeyàn lọkán àkin, kí èèyàn ní ẹ̀mí sùúrù, kí èèyàn dẹ́ẹ̀ jẹ́ ẹni tó ṣe tán láti gba ẹ̀kọ́ lọ́wọ́ àwọn alábàásisẹ́pọ̀.

Sọ fún wa nípa sọ́ọ̀bù tí ó sún mọ́ ilé. Sọ́ọ̀bù tó sún mọ́ ilé wa, ibi bẹ́ẹ̀ la ti máa ń rà àwọn ǹkan tó jẹ́ pé àwọn ǹkan tí a bá nílò, ẹ́ àwọn ǹkan ta bá nílò àwọn ǹkan wẹ́wẹ́ wẹ̀, àwọn ǹkan wẹ́wẹ́, àwọn ǹkan tó jẹ́ pé boya a nílò rẹ̀ láti fi lè fẹ́ fi sáré dáná, ẹ́ àwọn ǹkan tí wọ́n ń tà níbẹ̀ nìyẹn. A ń pè ní sọ́ọ̀bù, sọ́ọ̀bù Ẹlẹ́ha, sọ́ọ̀bù Ẹlẹ́ha òun ló sún mọ́ ilé, ilé mi, ilé tí mò ń gbé. Àwọn, àwọn ǹkan wẹ́wẹ́, àwọn ǹkan tó jẹ́ pé ẹ́ táwọn èyí tèyàn ṣá máa ń, tí teyàn máa ń lò, teyàn nílò lójúmọ́, àwọn ǹkan teyàn nílò lójúmọ́ tó jẹ́ pé wíá là fẹ́ dáná ni, a fẹ́, a fẹ́ ṣe ohun kó hun ni àwọn ǹkan tó jẹ́ pé a lè sáré kọjá síbẹ̀ ka rà ǹkan, àwọn ǹkan tí wọ́n ń tà níbẹ̀ nìyẹn. Ehn ẹni to si ni, ohun ni mo ti so tele, eleha ni ẹni náà Ẹlẹ́ha, sọ́ọ̀bù Ẹlẹ́ha la máa ń pè é bẹ. Ẹ́ à wọ́n sì àwọn ná ni sọ́ọ̀bù náà, àwọn lọ kọ, wọ́n kọ mọ́ ilé wọn ni, wọ́n kọ mọ́ ilé tán ń gbé. Ẹ̀ wọ́n o yà sọ́ọ̀bù náà, wọ́n kọ wọ́n àwọn ná ní wọ́n kọ sọ́ọ̀bù náà mọ́ ilé tá ń gbé. Ẹ̀

Orin wo ni o fẹ́ràn jù? À, orin tí mo fẹ́ràn jù, àwọn orin túngba ni o, àwọn orin àlùjó, tó máa ń lu àlùjó sí, è àwọn orin tí mo fẹ́ràn jù nìyẹn. Èèh, àwọn àlùjó tó jẹ pé ó ṣe ń jó sí dáadáa, wọ́n á fi gángan wá fi lu àlùjó sí. Àwọn orin tí mo máa ń fẹ́ràn jù nìyẹn. Èèh, àwọn orin tí mo máa ń fẹ́ràn jù nìyẹn. Ní òótọ́ àwọn orin mìíràn jẹ pé mo máa ń gbọ́ o, èèh, bí i àwọn orin, àwọn orin hip hopù, ẹhẹn, mo máa ń gbọ́ àwọn yẹn náà ṣùgbọ́n àwọn orin tí mo fẹ́ràn jù, àwọn orin tó jẹ́ pé wọ́n lu àlùjó sí gidi, wọ́n lu àlùjó sí taara, àwọn orin tí mo fẹ́ràn jù ni yẹn.

Báwo ni o ṣe máa ń kojú ìdènà ọkọ̀? Bí mo ṣe máa ń kojú ìdènà ọkọ̀, mo máa ń ṣe sùúrù náà ni. Ṣùgbọ́n lọ́pọ̀ ọgbà, mo máa ń rí pé, ẹ́ kí n jáde kó tó di pé àwọn èrò yóò ti, yóò ti pọ̀ ní pópó náà. Kó tó di pé àwọn ọkọ̀ yóò ti pọ̀ ní pópó náà. Mo máa ń tètè jí jáde, ẹ́ láti lè sá fún, ẹ́ ìdènà ọkọ̀. Ṣùgbọ́n àwọn ìgbà mí mọ́ ń wà tó jẹ́ pé ẹ́ ni òun, ẹ́ kò sí bí ẹ́ ṣe fẹ́ sọ pé ìyẹn fẹ́ sá fún tó, ìyan o ba won pàdé. Tí bá sì ti bá ìdènà ọkọ̀ pàdé, mo máa ṣe sùúrù ńbe naaní títí títí tí ó fi tán. Ẹ̀ títí títí tí ó fi tán tí èmi náà ó fi, tí ó fi di pé màá kúrò ní, nínú ẹ̀. Ẹ̀ bí mo ṣe máa ń kojú rẹ̀ nìyẹn.

Sọ fún wa nípa àlọ́ tí o gbọ́ nígbà èwe. Àlọ́ tí mo gbọ́ pọ̀ ṣùgbọ́n àlọ́ kan tí mo máa ń rántí, òun náà ni àlọ́ Ìjàpá. Oríṣìíríṣìí àlọ́ ló sì wà lórí, àlọ́ Ìjàpá. Oríṣìíríṣìí àlọ́ ni a pa lórí ẹ̀. Oríṣìíríṣìí àlọ́ mi ò lè fi bẹ́ẹ̀ rántí, mi ò lè fi bẹ́ẹ̀ rántí mọ́ torí pé ọjọ́ tó ti pẹ́, ó ti pẹ́, ó ti pẹ́ sẹ́yìn, ó ti pẹ́ sẹ́yìn. Ṣùgbọ́n nínú àlọ́ ẹ̀, ohun tí mo kò rí nibẹ́ẹ̀ àbí ẹ̀kọ́ tí mo rí nibẹ́ẹ̀ náà ni wípé aṣeni ṣé ara rẹ̀. Aṣeni ṣé ararẹ̀ ni Ìjàpá ó fẹ́ ṣe ni, ó fẹ́ ṣe ni ṣùgbọ́n ara rẹ̀ ló fi padà ṣe. Ẹni tí ó pa àlọ́ náà fún wa nígbà èwe wa àwọn ẹ̀gbọ́n wa ni. Àwọn ló n pa àlọ́ ná fún mi nígbà náà, àwọn ẹ̀gbọ́n. Ohun to ṣẹlẹ̀ na ni pe ìjàpá ó fẹ́ ṣe èèyàn, ki se pé boyà ọ̀rẹ́ rẹ̀ ni ó ti pẹ́, mo ti gbàgbé àlọ́ náà ṣùgbọ́n Ìjàpá ṣàlò dá lé lórí. Ó sì fẹ́ ṣe èèyàn ni, ó fẹ́ ṣe èèyàn ṣùgbọ́n ó wá padà ṣe ara rẹ̀. Ó fẹ́ gbẹ́, ó gbẹ́, ó gbẹ́ àbí ó gbẹ́ kòtò sílẹ̀ fún èèyàn, òun ló wa, ló wá padà fi ẹsẹ̀ ara rẹ̀ kó sinù kòtò oun náà. Ohun tó ń kọ́ni náà ni wípé, kò da kí èèyàn máa dúró nídùúró pé èèyàn fẹ́ ṣeni. Tí èèyàn bá ń dúró nídùúró pé èèyàn fẹ́ ṣeni tàbí pé boya iwọ̀ gbọ́n, owa fẹ́ dúró nídùúró pé o fẹ́ seeyan, èèyàn máa ń padà ń fi ọwọ́ ararẹ̀ fi ń ṣe rẹ̀. Ohun tí, tí ó kọ́ni nìyẹn.

Ṣé o máa ń lo ẹ̀rọ ìdákẹ́jẹ́ẹ́? Bẹ́ẹ̀ni, mo máa ń lò o. Mo máa ń lo ẹ̀rọ ìdákẹ́jẹ́ẹ́ tí mi ò bá fẹ́ kí ẹnikẹ́ni kó dàmí láàmú. Eh, tàbí bóyá orun n kùn mí tí mo fẹ́ sun tí ì sì fẹ́ kí ẹnikẹ́ni kó dàmí láàmú. Eh, àsìkò ìgbà tí mo máa ń lo ẹ̀rọ ìdákẹ́jẹ́ nii. Mo maa n lo o, mo maa n lo o dáadáa. Mo máa ń lo dàda. Eh, ẹ̀rọ ìdákẹ́jẹ́ mo máa ń lò o.

Lérò rẹ, báwo ni ṣíṣe iṣẹ́ nílé ṣe rí? À, lérò ni iṣẹ́ ṣíṣe nílé. Ooo, o, o, o, ó rọrùn. Ó máa ń rọrùn. Iṣẹ́ ṣíṣe nílé ó máa ń rọrùn. Ohun tí ó sì dára níbẹ̀ náà ni wípé, iṣẹ́ tí èèyàn ń ṣe tó jẹ́ pé, tó jẹ́ iṣẹ́ ilé tí èèyàn ń ṣe, dandan náà ni pé kí èèyàn fi inú dídùn fi ṣe. Nítorí pé nígbà tí èèyàn bá ṣe iṣẹ́ náà tán, èèyàn náà ni eeyan padà kórè, èrè ibẹ̀. Ẹ̀re lórí iṣẹ́ náà tí èèyàn ṣe, èèyàn ni eeyan padà ké ko erè ẹ́. Ohun tí ó nira n bẹ̀ náà ni wípé, ìgbámí máa wà tó jẹ́ pé ó máa fẹ́ sún èèyàn. Tó je pé ó bá fẹ́ sú èèyàn torí pé bó yá, yálà pé èèyàn dà wà tí èèyàn da ṣe, ìgbámí sì máa wà bí, tó je pé ó máa ń fẹ́ re èèyàn. Tó bá rẹ́ èèyàn tó bá jẹ́ pé èèyàn ń da ṣe, yó, yó, yóò ní--ni lára diẹ́. Ṣé o ti gbìyàn, mo ti gbìyànjú ẹ̀ kọ́ sí mo ti sẹ́. Mo ti ṣiṣẹ́, iṣẹ́ nílé rí. Mo ti ṣisé ilé rí dáadáa. Ko dà bi mo ṣe wá yìí, mo sì ń ṣiṣẹ́ ilé. Mo si n sise ile dáadáa o.

Sọ fún wa nípa àgbo tí a n mú nígbà àìsàn. Àgbo tí a mú nígbà àìsàn ó pé oríṣìíríṣìí, ẹ́ ó pé oríṣìíríṣìí. Tí bí àìsàn tó bá ń ṣe ènìyàn bá ṣeri, òun ni àgbo tí ènìyàn máa ń lo. Ẹ̀yin ọkàn kí n mu àgbo, ṣá máa mú àgbo ṣá. Ẹ̀ àìsàn tó bá ń ṣe ènìyàn, òun ni ẹ fi máa ń mu àgbo. Irú emi bá yí n sì, àìsàn tí mo lè sọ pé í máa ń sábà ń ṣe mí, àwọn náà ni jẹ̀dí tí màá máa yàgbẹ́. Tí bá sì ti ń ṣe jẹ̀dí báyìí, mo máa ń lo àgbo jẹ̀dí, mo máa ń lo. Ẹ̀ bá ṣe máa ń ṣe, a máa ń yẹ ohun èlò ẹ. A ma fi sínú igo, taba ti fi sínú, àwọn bi boya bi epo igi, to je wípé won ma n lo fún agbo na, won a fi sínú igo, wo a wa ro omi si. Wọn á fi sílẹ̀ fún ọ̀ọ́ bí i ọjọ́ bíi méjì àbí ọjọ́ bíi mẹ́ta kó lè, kó lè, kó lè, kó lè gbo dáadáa. Àwọn tí wọ́n máa ń ṣe, àwọn náà la máa ń pè lá àwọn ìyá alágbo, bàbá alágbo. Ẹ̀ àwọn náà máa ń, máa ń sẹ àwọn àgbo yìí. Ìgbà tí a máa ń mú náà ni irú àgbọ jẹ̀dí báyìí sì, èmi ò dúró di aṣikọ, ìgbà tí jẹ̀dí jẹ̀dí bá mú mi mọ́lẹ̀. Ẹ̀ tí n bá ti ń fẹ́ máa gbúro jẹ̀dí, màá lo ẹ̀ àgbo, màá lo àgbo.

Ṣé o ní ẹranko nílé? Sọ fún wa nípa rẹ̀. Ehn, mo ní ohun kan sì ní ilé tí mò ń sin. Ehn, ohun tí mò ṣì ń sin, òun náà ni ìgbín. Ìgbín. Irú ìgbín tí mò ṣì ń sin, mò ń sin oríṣi ìgbín méjì. Ehn, a mọ̀ pé ìgbín ó ní oríṣi. Ìgbín ní oríṣi. Oríṣi ìgbín méjì ni mò ń sin. Àkọ́kọ́, eh, àyè ni à ń pè ní AM, tí àwọn olóyìnbo máa ń pè ní Achatina Marginata. Elékèjì, òun ni AF, tí àwọn olóyìnbo máa ń pè ní Achatina Fulica. Ehn, àwọn ìla kọ́, eh, òun ni, òun ni mò ń sin. Ehn, bí ó ṣe dé ilé mi, òun náà rí pé mo rí wọn ní àwọn ẹgbẹ́ ògiri. Ẹ̀gbẹ́, mo, mo wo àwọn ẹ̀gbẹ́ ògiri. Ibi ibẹ̀ ni mo ti rí wọn. Ibi tí wọ́n ti ń rin kàkàkiri. Ibẹ̀ ni mo ti ṣa wọ́n, tí mo kó wọn sójú kan tí mo sì bẹ̀rẹ̀ sí ní sin wọ́n, tí mò ń tọ́jú wọn, mo sì ń fún wọn lóúnjẹ. Ẹni, èmi náà ni mò ń tọ́jú wọn. Èmi ni mò ń tọ́jú wọn fún ara mi. Èmi ni mò ń tọ́jú wọn tí mo sì máa ń fún wọn lóúnjẹ, tí mo sì máa rí pé wọ́n jẹun déde.